Ṣé mo ní ẹranko ọ̀sìn fún irú ìbéèrè báyìí? Òun náà ni pé kí n kọ́kọ́ yán náà náà. Kí ni àwọn oríṣiríṣi ẹranko ilé tó wà? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a ní àwọn ẹranko kan eléèti a mọ̀ sí ẹranko ọ̀sìn, a dẹ̀ ní àwọn ẹranko, àwọn ẹranko kan eléèti ó jásí pé kí ni o, ẹranko inú igbó ni wọ́n, wild animals, ìyẹn ẹranko inú igbó. Ẹran ọ̀sìn òun ni àwọn domesticated animals. So kí wá ní ìyàtọ̀ tó wà láàárín àwọn méjèèjì náà ni pé kí ni o. Ẹranko tó bá ti lè jẹ́, tó jẹ́ pé ó bá wá gbé lé, ìyẹn ni àwọn ẹranko eléèti ó jásí pé kí ni o. A máa ń sìn wọ́n, àmọ́ àwọn ẹranko igbó, àwọn ìyẹn wild animals ni, so àwọn ìyẹn wọ́n ní ìjàǹbá eléèti wọ́n lè ṣe fún ọmọ ènìyàn in general. So fún bí àpèẹrẹ níṣìn, àwọn ẹranko ọ̀sìn tó jẹ́ àwọn ẹranko ilé, òun náà ni kí ni o, ẹyẹ àbí kó yé bá yẹn, adìẹ, turkey, tòló tòló, ewúrẹ́, àgùntàn, àgbò, màlúù, àwọn ìyẹn nkọ́ wọ́n jẹ́ ẹranko ilé, wọ́n jẹ́ ẹranko ọ̀sìn. Àwọn eléyi tó bá jẹ́ ẹranko inú igbó tó jásí pé kí ni o, wọ́n lè ṣe ìjàǹbá fún àgọ́ ara wa, wọ́n lè ṣe ìjàǹbá fún ìlera ara wa. Òun náà ni pé pé kí ni o, bí àwọn kìnnìún, àwọn kí ni wọ́n ń pè o, erin, ejò nǹkan ǹkan báyẹn. Àwọn ẹranko ìyẹn ǹko naturally a kì í máa ń wọn ní agbègbè ibi tí àwọn ọmọ ènìyàn bá ṣe pé kí ni o tí wọ́n bá máa wà. Inú igbó, nǹkan ǹkan báyẹn náà ni àwọn ẹranko ìyẹn máa ṣe pé kí ni o ni wọ́n máa ń gbé àbí kó yé bá yẹn. So ìyàtọ̀ tó wà láàárín àwọn ẹranko méjèèjì náà nìyẹn. So, n jẹ́ mo wá ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Òun náà ni adìẹ eléèti a mọ̀ sí hen ní èdè òyìnbó. So, mo ní wọ́n nígbà kan látara pé kí ni o, àwọn èèyàn ni wọ́n máa ń jí wọn kó, wọ́n máa ń jí wọn kó. So, ó dé, ó dé stage tó jásí pé kí ni o, wọ́n jí gbogbo àwọn adìẹ yẹn, wọ́n jí wọn kó. Àwọn mi náà dẹ́ wa n bẹ́ẹ̀ tó jásí pé kí ni o, wọ́n kú, wọ́n kú fún ara wọn látara pé wọn ní ẹ̀mí ninú dáadáa. Tí nǹkan bá ti kọlu ikan wọn báyìí, so yóò máa ṣe pé kí ni o, yóò máa koran àwọn adìẹ eléèti ó kù nínú ọgbà ibi tí mo kó wọn sí nígbà yen náà So nǹkan tó ṣẹlẹ̀ náà ni yen, tí wọ́n ò bá kú, wọ́n á ṣe pé kí ni o wọ́n á jí wọn ko. So mo sẹ ṣe ń gba lérò ni pé tí ń bá padà lọlé, kí n ṣe ọgbà mi, so kí n wá rà àwọn adìẹ yẹn, ìyẹn ni ìwọ̀ntúnwọ̀nsì mi, òní ìgbà tí ó máa pọ̀ jù, mó kọlé rá bóyá bí máàrún àbí kó yé bá yẹn látara pé kí ni o, màá ba le ní ààyè àti ìgbà láàyè láti dásí pé kí ni o, kí n mójú tó wọn dáadáa, kí wọ́n má bàá máa ṣe pé kí ni o, kí wọ́n má bàá máa kó ààrùn ran ara wọn látara pé tí wọ́n bá ṣe pọ̀ jù, tí nǹkan ọ̀nà bá ti ṣàìsàn, yóò ta fún àwọn eléèti ó kù ni, yóò ta fún àwọn eléèti ó kù ni. So ó jẹ́ nǹkan tí mo kọ́ nígbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe pé kí ni o tí mo kọ́kọ́ sìn wọ́n àbí kó yé bá yẹn. So mo de tún gba lérò náà pé tí ìgbà láàyè bá wá pé kí n sin pẹ́pẹ́yẹ látara pé kí ni o lára àwọn ìrírí àti ìmọ̀ eléèti mo ní ní lẹ́nu ijo mẹ́ta, òun náà ni pé kí ni o, àwọn pẹ́pẹ́yẹ ni wọ́n máa ń bímọ tó pọ̀ dáadáa. So tí mo bá fẹ́ fi wọ́n ṣe bí òwo bá yẹn, ó mean wi pé màá jẹ́ èrè tó pọ̀ dáadáa látara pé mò ń sin pẹ́pẹ́yẹ. So ní kúkúrú èdè náà ni pé kí ni o, ṣe mo ní ẹranko ọ̀sìn eléèti mó ń sin? Bẹ́ẹ̀ni, mo ní nígbà kan. Àmọ́ látara àwọn ìdí eléèti mo ti dá rukọ sẹ́yìn pé kí ni o, wọ́n máa ń jí wọn ko. Tí wọ́n bá jí wọn ko nǹkan ò, wa kú látara pé àìsàn eléèti ó bá dé bá wọn. Ẹ kéjì bẹ́ẹ̀ náà ni pé kí ni o, mò ń sọ pé mò ń gba lérò láti lè jásí pé tí ń bá padà lọ sílé, kí n kọ́ ọgbà àbí kó yé bá yẹn àbí kí n extend ọgbà mi fún àwọn ẹranko bí i pẹ́pẹ́yẹ àbí bí i ká ní pé kí ni o ká ní wíya bí i àgùntàn nǹkan ǹkan báyẹn látara pé kí ni o, wọ́n ní ó jẹ́ nǹkan tó máa ń bímọ tó pọ̀ dáadáa, ìyẹn fún àwọn pẹ́pẹ́yẹ. So látara eléèkan ò, so màá ba le máa rí owó dáadáa níbẹ̀. Owó tí bá dẹ́ rìn bẹ́ẹ̀ náà ni màá tún fi máa tọ́jú wọn, màá dẹ́ tún fi máa ra oúnjẹ eléèti wọn máa máa jẹ lóòrè kóòrè àti kí ni o àti òògùn tí wọ́n bá búkáta sín pé kí wọ́n lo òògùn. So fún ìbéèrè yìí, so mo lérò pé mo ti dáhùn ẹ̀ ní ọ̀nà eléèti ó yẹ àti tí ó péye. So kò jẹ́ bó ṣe jẹ́.

Battery, ehn battery náà ni battery lédé òyìnbó. So báwo ni ó ṣe máa ń dúró dáadáa sí, báwo lo ṣe máa ń gbé mi sí tó, báwo lo ṣe máa ń serve mi ní ojúmọ́ kan fún bí àpẹ̀rẹ́. So àkọ́kọ́ náà ni pé battery eléyi ti mò ń lò ó wá láti ilé iṣẹ́ kan, ilé iṣẹ́ fóònù àgbéká kan eléyi ti a mọ̀ sí Xiaomi tí wọ́n wà ní China àbí ká sọ pé Redmi. So ó jẹ́ ìrírí àti ìmọ̀ àti pé tí mo ṣe jẹ́ oníbàárà wọn sí látara pé, mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí láti máa ra àwọn nǹkan èrò wọn, àwọn nǹkan tó já sí bíi technologies wọn, àwọn nǹkan tó já sí bíi smart devices wọn. So ìrírí mi pẹ̀lú irú ilé iṣẹ́ náà ni pé kí ni ọ́ battery àwọn ẹ̀rọ àgbéká wọn kọ́ o, ó jẹ́ nǹkan tí ó ṣe dáadáa, ó jẹ́ nǹkan tó dá sí pé èèyàn lè fi ọkàn tán nígbà tí ó bá ti sina. Bẹ́ẹ̀ni, látara pé kí ni ọ́ wọn, wọn jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀ láti lè ṣe iṣẹ́ eléyi ti a fẹ́ bẹ̀ wọ́n pé kí wọ́n ṣe, láti lè ṣe eléyi ti à ń gbèrò àbí eléyi ti a rò, a ń ro kan pé ó yẹ kí wọ́n lè ṣe fún wa àbí kó yé bá yẹn. So fún bí àpẹ́ere nísinsìnyí èmi ń lo ẹ̀rọ àgbéká kan eléyi ti a mọ̀ sí Redmi Note Eleven. Redmi kí ni mo pé o? Note Eleven. So irú ẹ̀rọ àgbéká yìí bá yii láti bí ọdún bí mẹ́ta sẹ́yìn ni mo ti ń lò, kò dẹ́ẹ́ fi ìgbà kan kó já mi kunlẹ̀ rí. Àbí kí ni mo sọ o, kò fi ìgbà kan kó já mi kunlẹ̀ rí. Láti ìgbà tí mo ti ń lò, good, good experience àwọn ìrírí eléyi tó dá náà ni mò ń ní pẹ̀lú ẹ́ kí ni wọ́n ń pè é pẹ̀lú ẹ̀rọ àgbéká yìí. Iyẹn ó túnmọ̀ sí pé kí ni ọ́ ẹ́ battery wọn ó jẹ́ nǹkan tí èèyàn lè fọkàn tán, ó jẹ́ nǹkan tí ó lè dúró dáadáa. Bẹ́ẹ̀ni nígbà tí ó bá ti sina àbí kó yé bá yẹn. So kí ni capacity battery náà? Five thousand. Ká tiẹ́ sọ pé mo ti ń lò fún bí ọdún bí mẹ́ta ni sì ká ní gbogbo capacity ẹ́ yóò ti, yóò ti weak, yóò ti rẹ̀ sára. So bóyá bí ká sọ pé yóò ti wà ní bóyá bí three thousand five nísinsìnyí. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó sì ń ṣiṣẹ́ eléyi ti ó yẹ kó ṣe, kò dẹ́ẹ́ fi ìgbà kankan já mi kunlẹ̀ rí. So mo ti è ń gba lérò náà pé tí bá ti ẹ ní change díẹ̀, iyẹn ni pé kí ni ọ́ tí change díẹ̀ bá yọ sí mi lápò kí n ti ẹ́ tún lọ ra another Redmi látara pé battery wọn kọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń gbé mi dáadáa, ó jẹ́ nǹkan tí ó máa ń dúró dáadáa. Kì í den ì ṣe pé bóyá pé tó rí bátìrì nǹkan náà, bó tiẹ́ dá sí pé gbogbo wa náà la mọ iṣẹ́ pàtàkì eléyi tí bátìrì máa ń ṣe fún àwọn ẹ̀rọ àgbékára látara n pé kí ni ọ́ tí battery bá ti dá, ẹ̀hen. So èèyàn máa ní ìfẹ́ sí, yóò lè ṣe nǹkan tí ẹ̀yàn kan bá ní kí èèyàn ṣe. Àmọ́ tí battery inú àwọn fóònù ò bá ti dáá, wàhálà náà ni ó máa jẹ́ fún ẹni tó ń lo irú fóònù náà látara pé kí ni ọ́ kò ní lè ṣe nǹkan eléyi ti ó yẹ kí ó lè ṣe ní àsìkò ìgbà tó yẹ kó ṣe. Ẹ̀hen kò ní lè ṣe é ní the right time. Bẹ́ẹ̀ni, kò lè ṣe é ní the right time. So yóò máa gbá sí pé kí ni ọ́ yóò máa, yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí kò yẹ kó ṣe látara n pé battery irú fóònù bẹ́ẹ̀ nǹkan o kò ṣe tó, kò ṣe tó. So gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ náà ni pé mò ń gba lérò pé tí bá ní change díẹ̀ kí n tẹ́ ẹ ra fóònù kan eléyi ti a mọ̀ sí ẹ́ Note Fifteen lára àwọn, lára àwọn fóònù eléyi ti ẹ́ Xiaomi tàbí Redmi tí wọ́n ṣẹ̀ ṣíṣe síta ni. So mo dẹ̀ lọ ká, mo lọ ká nípa rẹ̀ látara n pé kí mò nípa battery fóònù náà. Ṣé ó dáa ni? Ṣé yóò jẹ́ upgrade fún mi ni àbí yóò jẹ́ downgrade fún mi? So ìgbà tí mo ká mo rí mọ̀ pé ẹ́ massive upgrade, massive, massive kí ni mo pé o? Massive upgrade ló máa jẹ́ fún mi nígbà tí bá ra irú fóònù yẹn látara n pé battery capacity fóònù yẹn kọ́ o is like ẹ́ seven thousand kọ́ ni àbí six five. Tí charge náà dẹ̀ rí, tí bátìrì yẹn ká ní pé ó bá ti wá lẹ̀, iyẹn ni pé tí iná bá ti ń lọ lórí rẹ̀, tí ń bá fẹ́ padà charge rẹ̀, iyẹn ni pé tí bá fẹ́ padà fún lágbára kọ́ o láàárín wákàtí kan yóò padà kún síbẹ̀. Kò dẹ́ẹ́ n ṣe pé boyá pé ìkún irọ́ ni ó máa kún. Rárá o, ìkún eleyi tó dá sí pé èèyàn lè gbára lé ni yóò kún síbẹ̀, yóò dẹ̀ ṣiṣẹ́ eleyi tí a fẹ́ ní kó ṣe. Kì í dẹ wa n ṣe pé bóyá pé battery nikan náà ni àwọn kámẹ́rà náà, àwọn space, àwọn nǹkan kan míi naa eleyii tí èèyàn máa ń wá ní ara fóònù oun lo kún lára Xiaomi àbí Redmi eleyi tí mò ń lò àti eleyi tí mò ń padà lero pé màá padà rà ní ọjọ́ iwájú. So fún ìbéèrè náà ni pé kí ni o bátìrì ọkọ, bátìrì fóònù mi ó jẹ́ nǹkan tó máa ń gbé mi dáadáa. Kò dẹ́ẹ́ n ṣe nǹkan tó máa ń já mi kulẹ̀ nígbà kankan rí. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ti mo nifẹ sí pé kí n máa wà nínú ooru rárá, mi ò nifẹ sì látara pé kí ni ó jẹ́, ẹ́, ó jẹ́ àsìkò kan àbí ìgbà kan eleyi tó já sí pé kí ni èèyàn máa máa làágùn bọ̀ ọ̀rọ̀. A dẹ̀ tí mọ̀ pé àágùn kan òróró jẹ́ lára àwọn, ẹ́, ǹkan ìdọ̀tí eré tí ó máa ń bá ara wa jáde. So a dẹ̀ mọ̀ pé ooru náà kan òróró jẹ́ kan tó máa ń fa òógùn yìí, yóò fa òógùn, yóò jẹ́ kí àwọn òógùn yẹn kí wọ́n bọ́ta ní ara wa. So ó túnmọ̀ sí pé kí ni o, ìjàmbá ni ooru yóò jẹ́ fún èèyàn. Àbí kó yé bá yẹn, só ìjàmbá ni ooru yóò jẹ́ fún èèyàn, só kò jẹ́ bó ṣe jẹ́

Àlá lílá àbí tí bá ní ká kí bá ní kí n wò dáadáa, àlá lílá. So àlá lílá náà là mọ̀ sí dream, bí fún bí àpẹ́ẹ̀rẹ̀ nísìnyí tí èèyàn bá sùn àbí kó yé bá yẹn tí èèyàn bá sùn, ó ṣe é ṣe kí èèyàn máa rí àwọn ìran kan ní ojú oorun wa. Eléyìí tó bí fún pé kí ni ó ṣe ṣe látara pé nǹkan tí a ń rò síwájú kí a tó sùn yóò wá gbé wa ní ojú ìran wa. Tí èèyàn tí a máa rò bóyá wípè nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni, until ìgbà tí èyàn bá ṣeṣẹ̀ tó jí pé èèyàn ṣeṣẹ̀ máa rí mọ̀ pé ààlà tie ni òun ńlá. So ààlà de nìyí, so ó pín sóríṣìíríṣi. Àwọn alá kàn wá eléyìí tí èèyàn máa lá tí ó jásí pé kíni yóò fìyàn lọ́kan ba lẹ̀ àbí kó yé bá yẹn. Àwọn alákàn dẹ́wà tó jásí pé tí èèyàn bá lá wọn èèyàn gaan máa kọ̀ máa rẹ́rìn nípé irú àlá wò léléyì, eléyìí ò ṣe ṣe àbí kó yé bá yẹn. Bí nísìnyí kí èèyàn gbé orí èèyàn lọ́wọ́ kó wá ń sáré, orí tí kúrò ní ọrùn èèyàn ó wá gbé lọ́wọ́ o wá ń sáré èèyàn máa mọ̀ pé àlá ká là léléyì, àbí kó yé bá yẹn. Àwọn alákàn dẹ́wà eléyìí tí ó jásí pé kí ni òun ó máa ń bá èèyàn lẹ́rù àbí kó yé bá yẹn. Àwọn alá kan wá tó jásí pé tí èèyàn bá lá irú àwọn àlá bá yẹn yóò máa bá èèyàn lẹ́rù. Èèyàn gaan ò ní lè ṣe nǹkan tí ó yẹ kí èèyàn ṣe látara pé ẹrú eléyìí tí irú àlá bẹ́ẹ̀ tí ó bá wa àbí kó yé bá yẹn. So ó dẹ̀ tún bẹ inú àwọn àlá náà eléyìí tó jásí pé kíni látara pé nǹkan tí èèyàn ń rò síwájú kí èèyàn tó sùn so èèyàn máa fi wá lá àlá fún bí àpẹ́ẹ̀rẹ́ nísìnyí bóyá mò ń gbèrò láti ṣe pé kí n ṣe ìgbéyàwó. So tí bá wá gbé irú èrò bẹ́ẹ̀ tí bá gbe sùn ó súnmọ́, ó súnmọ́ kí n fi irú èrò bẹ́ẹ̀ kí n fi lá àlá. So já sí pé kíni yóò jẹ́ kí yóò bí inú dídùn fún èèyàn nígbà tí èèyàn bá lá irú àwọn àlá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tí a ti ṣe àwọn oríṣìíríṣi àlá eléyìí tí ó wà tí mo ti ṣe àpèjúwe rẹ̀, òun náà tún wá ní pé kíni àwọn alá kan ń bẹ eléyìí tó jásí pé kíni nígbà tí èèyàn bá láwọn èèyàn máa rántí àbí kó yé bá yẹn. Àwọn aalá mìí dẹ́ wà tó jásí pé tí èèyàn bá lá wọn, èèyàn ọ̀tí ẹ́ ni rántí rárá. Àwọn alá kàn dewà tó jásí pé kíni tí èèyàn bá lá wọn ńkọ́ o, ìyẹn ni pé tí èèyàn bá dream àwọn àlá bá yẹn ńkọ́ o, èèyàn, èèyàn máa rántí díẹ̀, èèyàn ò ní rántí eléyìí tó kú. Ó túmọ̀ sí pé categories àwọn àlá náà tó ní pé kíni nígbà tí èèyàn bá lá wọn èèyàn á rántí díẹ̀ tàbí kí èèyàn rántí gbogbo rẹ̀ àbí kí èèyàn ọ̀tí ẹ́ máa rántí rárá. Tí eléyìí jẹ́ nǹkan tí o máa ń ṣẹlẹ̀ dáadáa. Nígbà mí gaan ke wà èèyàn máa ti lá àlá o, èèyàn ò ní mọ̀ pé èèyàn lá àlá o. Bóyá fún bí lẹ́yìn bí ọjọ́ méjì èèyàn á kàn máa rántí nǹkan ni, nǹkan yẹn á kàn máa wá sí èèyàn lọ́pọ̀lo pe ah irú nǹkan báyì ó dà bí pé mo fi lá àlá nǹkan kan bàyẹn, àbí kó yé bá yẹn látara pé bí àlá ṣe máa ń wá nóòní yẹn. Kì í ṣe bóyá wípé èèyàn jẹ́ onígbàgbé, bí àlá ṣe máa ń wá nóòní yẹn, àbí kó yé bá yẹn. So ìbéèrè náà wá ní pé kíni, ǹjẹ́ mo máa ń rántí àlá eléyìí tí mo bá lá? So torí ẹ̀ ni gbogbo ìbéèrè tí èmi bá fẹ́ dáhun, mo ń máa fẹ́ jẹ́ pé kí n kọ́kọ́ ṣàlàyé rẹ̀, kí n kọ́kọ́ ṣàlàyé rẹ̀. So tí bá máa dáhùn yóò jẹ́ nǹkan tí yóò wà very straightforward. Yóò jẹ́ nǹkan tí ó jẹ́ pé kíni, yóò wà ní tààrà. Kò ní jásí pé mo sẹ́sẹ́ tún ya báyyì, mo tún ya báyì, mo tún yà báyì. So ìdáhùn náà ni pé kíni àwọn alámìí kọ́ wà eléyìí tó jásí pé mo máa ń rántí wọn, àbí kó yé bá yẹn. Àwọn alá mìí kọ́ wà eléyìí tó jásí pé mo máa ń rántí gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé ṣíwájú pé kíni bí àwọn àlá ṣe wà nóòní yẹn. Àwọn alákàn wá eléyìí tí mo máa ń rántí àbí kó yé bá yẹn àkọ́kọ́ ni ẹ. Ẹ̀kejì ni pé kíni àwọn aalá kàn wá eléyìí tó jásí pé mi kí n máa ń rántí, ẹ̀kejì ni yẹn. Ẹ̀kẹta ni pé kíni àwọn aalá kàn wá tó jásí pé kíni mo máa ń gbàgbé wọn, yaanyan mi ò tie ni rántí rárá. Lẹ́yìn pé bí mo ti ṣe lá yẹn lójú àlá yẹn, tó ti tí mo ti rí ìran yẹn tí bá máa jí bá yẹn zero ó ti lọ́ nóòní yẹn. So òun náà ni nǹkan tí mo lè sọ pẹ̀lú àwọn àlá lílá. So irú ìbéèrè báyìí ó jẹ́ nǹkan tí mo, tí mo ní ìfẹ́ sí pé kí n máa dáhùn látara pé kíni màá ba lè irú ìmọ̀ tèmi náà ni màá ba lè sọ fún àwọn èèyàn àbí kó yé bá yẹn. Kò ní jásí pé kí ni òun èmi nìkan ni màá máa gba ìmọ̀ ní ọwọ́ àwọn èèyàn. Kò ní jásí pé kí ni òun èmi nìkan ni màá máa ṣe àǹfààní látara ìmọ̀ eléyìí tí o maa fi ìmọ̀ tí mo ní, ìmọ̀ kékeré tí mo ní yẹn, kí maa fi ṣe ànfàní fún àwọn èèyàn, yóò bá lè jẹ́ ǹkan tí yó wúlò fún àwọn náà, àbí kò yẹ.

Ṣé mo lọ sóde rí? Ode náà la mọ̀ sí party àbí ká ní bóyá get together, àbí ká ní pé ìkóra jọ pọ̀. Látara pé bóyá ká jọ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú bí, ẹ́, bóyá bí ìgbéyàwó ni, bóyá bí family get together, bóyá ká kọ́ni pé bí ká kọ̀ tí ẹ kó ra wa jọkòó ká dẹ́ jó nǹkan kan báyen So irú òde báyìí kò sí bí tí wọ́n kí n máa ti ń ṣe. Kò sí àwùjọ kan ni lè tí kò le pè fún òde. Fún bí àpẹẹrẹ nísìí ilé ìwé, ilé ìwé lè wò pé ó yá tí ọdún bá parí nǹkan kí wọ́n ṣe get together. Òde náà ló jẹ́ fún irú ilé ìwé báyìí. Fún bí àpẹẹrẹ nísìí àwọn ilé iṣẹ́ ńlá ńlá àtàwọn ilé iṣẹ́ kéékèèké náà, àwọn náà lè rò pé óké tí ọdún bá dá sí méjì kí wọ́n ṣe kíni òun, kí wọ́n ṣe ìwọnba òde kékeré fún bí ìdúpẹ́, ẹ́hẹn, Thanksgiving party. So eléèní kò sí ọ̀nà tí òde ò le gbà wá. So ìbéèrè náà máa ní pé kí ni òun ṣé mo lọ sí òde rí? À, bẹ́ẹ̀ni àìmọ́ yóò oriṣirisi òde eléèti mo ti lọ dáadáa. Lókùn ìgbà tí òde náà bá ti pè fún nǹkan tí ò da àbí kó ye bá yẹn, lókùn ìgbà tí ó bá jásí pé kíni òde àwọn ọmọlúwàbí tó jásí pé kíni wọ́n ní máa ṣe ìṣekúṣe. So màá fẹ́ pé kí n ṣe pé kíni òun kí n pín òde sí ọ̀nà méjì. Ode eléèti ó da tó jásí pé irú rẹ̀ ni mo máa ń lọ. Ode eléèti ó da tó jásí pé kíni òun àwọn ìwà eléèti ó da ó kú nínú ẹ̀. So kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú positive one eléèti ó jásí pé kíni òde eléèti ó da. Fún bí àpẹẹrẹ nísìí ìgbéyàwó. Láti gbogbo ẹni náà ló mọ̀ pé ìgbéyàwó nǹkan ó jẹ́ òde kan tó jásí pé kíni wọ́n fẹ́ so ọkùnrin àti obìnrin wọ́n fẹ́ so wọ́n pọ̀n pé kíni òun kí wọ́n di lọ́kọ̀ láya. Irú nǹkan báyìí nǹkan ó jẹ́ nǹkan tó da, ó jẹ́ nǹkan tó da. Pápa jùlọ nígbà tí wọ́n bá ti gba ọ̀nà eléèti ó da ṣe àbí kó ye bá yẹn. So fún bí àpẹẹrẹ nísìí látara pé a fẹ́ ṣe ìgbéyàwó, ká wá gbéyàwó síta, ká wá gbọ́kọ́ síta, ká máa wá, ká máa fẹnu kóra wọn ní public. Ó jẹ́ nǹkan ìtìjú, ó jẹ́ nǹkan ìtìjú. Eléèní kò, kò, kò ní ìtumọ̀ kankan. Ó pọ̀ ń jẹ́ kí ká kọ̀ máa ṣe nǹkan tí ò da. Kí ni a fẹ́ kọ àwọn, àwọn ọmọ kéékèèké eléèti wọ́n ò tí ì tó irú stage yẹn. Kí la fẹ́ máa kọ wọ́n pé ẹ̀yin náà nǹkan tẹ bá ti ríra yin ẹ lè máa àbí kó ye bá yẹn. Àmọ́ nípinlẹ̀ náà ni pé kíni ìgbéyàwó jẹ́ nǹkan tó da. Ẹ̀hẹn, ó jẹ́ òde kan tó da tó dẹ̀ jásí pé mo máa ń lọ nígbà tí wọ́n bá pè mí pé kí n wá sí irú òde bẹ́ẹ̀. Ẹ̀kéjì tá lè sọ nínú àwọn òde eléèti ó da tí ó bá ọmọlúwàbí mu náà ni pé kíni òun bóyá bí, ẹ́, ìsọmọlórúkọ. Bẹ́ẹ̀ni ìsọmọlórúkọ. Nígbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti jọ pàdé pọ̀ àbí kó ye bá yẹn, so tí wọ́n bá lóyún òun náà ni lẹ́yìn ìgbà tí wọ́n bá lóyún náà tán, tí wọ́n bá ní oyún náà tán kọ́ náà ni pé kíni òun kí wọ́n bímo. So tí wọ́n bá bímo tán, òun náà ni pé kíni òun kí wọ́n ṣe ìwọnba, ẹ́, ìwọnba party látara pé kí wọ́n fi dúpẹ́ fún ọ̀'loun Ode náà ni eléèyí. So tí wọ́n bá pè mí lọ àbí tí wọ́n bá tẹ̀pẹ́ mi lọ tán lókùn ìgbà tí bá ti mọ ẹni tó ń ṣe irú nǹkan báyìí, òun náà ni pé kíni òun kí n lọ. Lára àwọn òde eléèti ó máa ń tún lọ náà ni àwọn òde eléèti ó ní ṣe pẹ̀lú kíni òun lecturing tí ó ní ṣe pẹ̀lú bí i bóyá bí seminar. So ó lè jẹ́ Islamic lectures. Nígbà mìíràn wá ó lè jẹ́ kíni òun ó lè jẹ́ academic lectures látara pé kíni òun irú àwọn òde bẹ́ẹ̀ nǹkan ó wà fún pé kíni ò un ìmọ̀. Ó wà fún ìmọ̀, ó dẹ̀ wà fún ìrírí. For it means for both knowledge and what experience. Ní àwọn òde bẹ́ẹ̀ yóò kọ́yàn ní ìmọ̀, yóò dẹ̀ kọ́yàn ní ìrírí. Àmo nǹkan tí ó ṣe pé kíni òun ó da. Pápa jùlọ lẹ́yìn ìgbà tí a bá lọ irú òde, àwọn òde báyìí eléèti mo sọ pé wọ́n da yẹn. So wọ́n tún máa ń fún wa ní oúnjẹ náà, wọ́n máa ń fún wa ní take home pé nǹkan báyìí ni nǹkan àmúrelé. Kò kọ́ ní jásí pé a kọ̀ wá lásán, wọ́n wà ní fún wa ní nǹkan kan jẹ. Ẹ̀hẹn, so ò eléè jẹ́, ẹ́, fún àwọn òde eléèti ó da. Àwọn òde eléèti ó da, ẹ̀hẹn, òun náà àpẹẹrẹ náà ni carnival. So tí a bá ní orúkọ yẹn gan ó jẹ́ nǹkan tí ó bá yàn lẹ́rù. Carnival ni ó jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe ní bí i bóyá bí tọdún bá fẹ́ parí nǹkan kan báyen. So wọ́n máa ń kó ra wọn jọ yẹn àwọn ọmọ ọta, àwọn ọmọ tí wọ́n, àwọn ọmọ tí ó jásí pé kíni òun àtọ̀hún rè wá ni wọ́n. Àwọn ọmọ burúkú wọ́n máa ń kó ra wọn jọ, wọ́n bá bẹ́ẹ̀ sì ni jó, wọ́n bá bẹ́ẹ̀ sì ni fagbó, wọ́n bá bẹ́ẹ̀ sì ni ṣe oríṣiríṣi nǹkan, wọ́n bá bẹ́ẹ̀re sì ni àwọn, àwọn nǹkan àlùfàǹsá. Ẹ̀hẹn, ẹ́kẹ́jì nínú àwọn òde eléèti ó da òun náà ni képin ni o. Òun bí i bóyá bí birthday party, birthday party àbí àwọn òde tó ní ṣe pẹ̀lú bí i bóyá bí night party. Irú àwọn nǹkan báyìí nǹkan ó jẹ́ nǹkan tí kò bá àwùjọ wa mu. Ó dẹ̀ jẹ́ nǹkan tí èmi náà tí èmi ò fara, tí mi, tí mi fara sí wọn. Iyẹn ni pé kíni òun èmi ò fara mọ́ irú àwọn òde báyìí. So kò jẹ́ bó ṣe jẹ́ pẹ̀lú ìbéèrè eléèyí.

Báwo ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni mo ṣe máa ń pín owó? Ìyẹn ní pe báwo ni àṣejọ máa ń pín owó láàrin àwa, pàápàá ju lọ tó bá jásí pé bíi ọ̀rẹ́ ni wọ́n bá jẹ́sẹ́yàn. So ọ̀rẹ́ ni wọ́n lè jẹ́ e- alábàáṣe níbi iṣẹ́. Ọ̀rẹ́ ni wọ́n lè jẹ́ àwọn bíi, ẹ́ẹ́, kí ni a ń pè náà wọ́n, àwọn tó jásí bíi colleague eyàn nídi iṣẹ́. So wọ́n de lè jẹ́ ọ̀rẹ́ tímọ́ tímọ́ eyàn látara pé boya n pé a pàdé ní ilé ìwé àbí boyà n pé a pàdé ní ibi iṣẹ́ àbí oríṣìíríṣìí ibi ààyè eléyii ti a ti lè gbà pàdé. So òun náà wa ní pé kíni owó. So ká ní pé owó bá dàbàá pọ̀, lópin ìgbà tí owó náà bá jẹ́ nǹkan tí ó bá, tó bá ti ní àlàkalẹ̀ kan tí a bá fẹ́ fi ṣe. Fún bí àpẹẹrẹ nísinsìnyí, boya tí ẹ̀yàn bá bùn wá lówó, tí ẹ̀yàn bá bùn wá lówó, so òun náà ní pé kíni táa bá máa pín yóò jẹ́ orí òjó orí. Ìyẹn ní pé kíni equal shares òun la máa fi ṣe. Fún bí àpẹẹrẹ, tí wọ́n bá fún wa ní boya bí two hundred thousand naira, ìyẹn kí ni o, ẹgbẹ̀rún lọ́nà, ẹ́ẹ́, two hundred lọ́nà igba. Tí wọ́n bá fún wa lẹ́gbẹ̀rún lọ́nà igba, that's two hundred thousand fún àwa, fún bí àpẹẹrẹ nísinsìnyí àwa mẹ́rin. So táa bá máa ṣe irú pínpín owó náà, òun náà ní pé kíni a ṣe ẹ́ ní orí òjó orí. Ìyẹn ní pé kíni orí kan ò ní gbà ju orí kan lọ. So táa bá máa pín ẹgbẹ̀rún lọ́nà igba, táa bá máa pín sọ́nà mẹ́rin, yóò fún wa ní pé kíni o, àádọ́ta ẹgbẹ̀rún, ìyẹn fifty fifty thousand. So ó túnmọ̀ sí pé kíni fifty fifty thousand ni orí kọ̀ọ̀kan máa gbà, táa bá ṣe ní kíni o, táa bá ṣe ẹ́ ní orí òjó orí. Ìyẹn fún bí àpẹẹrẹ. So fún bí àpẹẹrẹ nísinyi tí wọ́n bá fún wa lówó eléyii tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ta ṣe, ó súnmọ́ ká má lè pín ní orí òjó orí látara pé a mọ̀ pé kíni o a lè jọ ṣiṣẹ́ ní ìgbàa gbà. Ó súnmọ́ kó jásí pé àwọn enikàn wọ́n á ṣiṣẹ́ ju àwọn enikan lọ. Ó súnmọ́ kó jásí pé kíni o, àwọn enikan wọ́n ní fi ara ṣiṣẹ́ ju àwọn ènìyàn kan lọ. So irú nǹkan bayen kọ̀ ọ́, ó ti ní, ó ti ní metric eléyii tí a máa lò, ó ti ní ọ̀nà, ó ti ní àwọn ààyè eléyii tí àá làkalẹ̀ láti lè jásí pé kíni o, láti lè bá fi pín owó náà. Fún bí àpẹẹrẹ nísinyín, wọ́n fún wa ní boya bí hundred thousand fún iṣẹ́ eléyii tí wọ́n gbé fún wa. So ẹnikan nísìnyín òun ló boya bí wákàtí mẹ́rin, àbí kó yé bá yẹn. Ẹnikan nísìnyín òun ló boya bí wákàtí mẹ́fà, ẹnikan nísinyín òun ló bi wákàtí mẹ́jọ, ẹnikan nísinyín òun ló boya bí wákàtí mẹ́wàá. Sọ iyen ni pé àwọn wákàtí yẹn, àwọn àkókò yẹn, àwọn ìgbà eléyii tí a fi ṣiṣẹ́ yẹn oyàtọ̀ sí ra wọ́n. So kò ní bá lakayè mu, kí awá fẹ́ pín owó yẹn, ka wá fẹ́ pín owó náà ni ori òjó orí. Rárá, látara pé kíni àwọn àkókò, àwọn wákàtí eléyii tí a lò nígbà tí a fẹ́ ṣiṣẹ́ náà kọ̀ wọ́n yàtọ̀ síra wọ́n, wọ́n yàtọ̀ sí ara wọn. So irú owó báyìí táa bá fẹ́ pín kọ́ o, bó tẹ́ jásí pé ọ̀rẹ́ náà bá ni wá, kí nǹkan táa máa ṣe ní pé kíni ìwọ tó ṣe wákàtí mẹ́wàá, ìwọ lówo ẹ máa pọ̀ jù. Lẹ́yìn náà ẹni tó ṣe wákàtí mẹ́jọ, owó tì ẹ náà á tú pọ̀ díẹ̀. Lẹ́yìn náà ẹni tó ṣe wákàtí mẹ́fà, owó tì ẹ náà á tú pọ̀. So ẹni tó ṣe wákàtí mẹ́rin, òun náà ni owó tí ẹ máa kéré jù lọ. So irú nǹkan báyìí náà ni ó wà ní, ẹ́ẹ́, nǹkan tí a ń pè ní partnership. Nígbà tí àwọn èyàn bá jọ dá owó pọ̀, àbí kó yé yin bá yẹn. So àwọn partners kan wa tó jásí pé kíni o wọ́n wà equal, àwọn kan wa tó jásí pé wọ́n wà equal tó jásí pé kíni o a ti làkalẹ̀ ìwọ̀nba nǹkan tí wọ́n máa gbà nínú pínpín owó eleyii tí ó bá wọ, ẹ́ẹ́, tó bá jẹ́ bí èrè, ẹhẹ́n, tó bá jẹ́ bí èrè. So ó ti ní àwọn ààyè, ó ti ní àwọn ààyè, ó ti ní àwọn oríṣìíríṣìí ọ̀nà eleyii tí a lè gbà pín àwọn èrè àbí àwọn owó eleyii tí ó bá wọ inú owó eleyii tí à ń ṣe látari pé kíni o, a jọ dá owó pọ̀. So òun náà ni yen So tí kò bá jásí pé kíni o, kí n pín lọ́nà orí òjó orí, àbí kó yé yin bá yẹn, yo máa jásí pé kíni o a lò ìlànà eléyii tó pé fún pé kíni bó bá ṣe ṣiṣẹ́ sí ni owó rẹ ṣe máa pọ̀ sí. Àbí kó yé bá yẹn, o- o gbọ́yé tó bá ṣe ṣiṣẹ́ sí, ìyẹn ní pé kíni o bó bá ṣe participate sí, bó bá ṣe fì làkáyè ye sí, àwọn oríṣìíríṣìí contributions eléyii tó o bá ní nídi iṣẹ́ náà, náà lowó rẹ ṣe máa pọ̀ sí. Tó bá jásí pé ìwọ̀nba ló bá ṣe, ó túnmọ̀ sí pé kíni o owó tó máa gbà náà kọ́ o yóò jẹ́ ìwọ̀nba. Tó bá jásí pé púpọ̀ náà ló bá ṣe, yóò túnmọ̀ sí pé kíni o owó tó máa gbà náà kọ́ o yóò jásí púpọ̀. So àwọn ọ̀nà báyìí òun náà ni owó pínpín máa gbà ṣẹlẹ̀ nígbà tí ó bá jásí pé kíni o ọ̀rẹ́ bá ni wá. So kò jẹ́ bó ṣe jẹ́.

Kí n tiẹ̀ tó dáhùn ìbéèrè eleyi, òun náà ni pé kíni ò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyi ti àwọn bàbá wa máa ń sọ ní ilẹ̀ Yorùbá náà ni pé kíni ò, "A bèèrè ọ̀nà kan kò kí n ṣìnà." Ó túbọ̀ ṣé pé kíni ò ẹni tó bá máa ń bèèrè ọ̀nà, ẹni tó bá jásí kò kí máa ń gbẹ́ ni lọ́wọ́ nígbà tó bá ṣìnà nkọ́ o, irú èèyàn bẹ́ẹ̀ láíláí kò ní ṣìnà. So ìdáhùn fún ìbéèrè eleyi náà ni pé kíni ò mo jẹ́ èèyàn kan tó máa ń bèèrè. Iyẹn kí n ṣe bí a pọ́náà nìkan, mo jẹ́ ǹkan tó máa ń bèèrè nígbà tí nǹkan ò bá yé mi, pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀nà, ẹ̀hen. So ó lè jẹ́ bí ìwé náà, ó lè jẹ́ ǹkan boya ta bá kọ nkan ní ilé ìwé tí ó bá yé mi, à, màá bèèrè náà ni. Tí a bá kọ nnkan ní ilé kéwú tí ó bá yé mi, màá bèèrè náà ni. Generally, ǹkan tí mi bá ní ìmọ̀ nípa rẹ̀ tó dẹ̀ já sí pé mo bùkátà sí pé kí n mọ̀, àbí kó yé bayen ń kí n ní ìmọ̀ nípa ǹkan bẹ́ẹ̀ náà, màá kúkú bèèrè náà ni. Àbí èèyàn kí í máa ń ní ìmọ̀ látara pé èèyàn ń gbẹ́ nu lọ́wọ́, èèyàn kí í máa ń ní ìmọ̀ látara pé kíni ò kò béèrè, èèyàn gbudo bèèrè náà ni. Ìgbà tí kì í ṣe mi á pè é yàn jẹ́ bí, ẹ́ẹ́, ẹni tó mọ̀ tán, a mọ̀ tán náà ni. So náà là fi ń kọ oríṣiríṣi àwọn ǹkan. So back to the question, tí mo máa ń bèèrè, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, mo máa ń bèèrè ọ̀nà, pàápàá jùlọ tí kò bá, tí kò bá, tí mi bá ní ìmọ̀ nípa rẹ̀ fún bí àpẹẹrẹ nísinsìnyí. Ni mò ń lọ sí boya bi, mò ń lọ sí, ẹ́ẹ́, níbo ni mo ti e sọ, níbo ni mo lè fi ṣàpèjúye náà? Okay, ká ní pé mò ń lọ sí ìlú kan táa mọ̀ sí Ifọ̀. Ó dẹ̀ yé bá yẹn. So ó ti wá pé tí mo ti lọ sí irú ìlú yẹn látara pé pípẹ́ tó ti pẹ́ yẹn, so àwọn ọ̀nà yẹn ó ti wá dàrú mọ́ mi lójú, kò wá yé mi mọ́. Kò yé mi bí mo ṣe máa tó ọ̀nà yẹn. À, ǹkan tí mo máa ṣe ni pé kíni ò tí bá ti tán ẹran àgbéká mi, tí bá ti tán láti jásí pé kí n lo tracker eléyi ti ó wà ní orí Google. Tí bá lò tí ó bá yé mi látara pé òun gan, ó máa ń ṣe èèyàn lọ́nà ngba mi. So tí bá ti pè fún tracker yẹn tí ó bá, tí ó bá jásí pé kó bá, òun gan ò bá mọ̀nà. So òun náà ni pé àwọn èèyàn tó bá wà ní agbègbè yẹn, so òun náà ni pé kí n tọ wọ́n lọ, kí n dẹ́ ẹ bèèrè lọ́wọ́ pẹ̀lú ọmọlúwàbí, pẹ̀lú ohun bònkẹ́lẹ́, ẹ̀hen látara pé mo nílò nkan lọ́wọ́ wọn. So òun náà ni yẹ́n, màá rẹ bèèrè pé, "À, bàbá alágbája o, ìyá alágbája, ọ̀rẹ́, dàkún ibi báyìí ni mò ń lọ, ṣe ẹ lè jọ̀wọ́ kẹ́ júwe bẹ̀ fún mi?" Kódà tí ẹ̀yàn bá sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹlẹ bá yẹn, ǹkan tó súmọ́ náà ni pé kíni ò irú èèyàn bẹ́ẹ̀ kan o, yóò júwe fún èèyàn náà ni. Kódà yóò fẹ́ lè ṣe dé mi pé, "À, ẹ jẹ́ n kúkú mú yin lọ síbẹ̀ látara pé bí a pé kó jìnnà mọ́." Òun náà dẹ̀ ń lọ sí irú ibi bẹ̀ yẹn. Ẹ lò mí gan lè ro pé, "Óyà ẹ jẹ́ kí mú mi dé bẹ̀." Tí ẹ̀yàn bá ti lè fi ohun ìrẹlẹ, ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́, ohun ọmọlúwàbí tí ẹ̀yàn bá ti fi sọ̀rọ̀, so òun náà ni ǹkan tí yóò padà ṣẹlẹ̀ ni pé kíni ò kí irú èèyàn bẹ́ẹ̀ kó, kó fẹ́ èèyàn mọ̀nà, kó ṣe pé kíni òun kó lead èèyàn lọ sí ibi tí èèyàn bá lọ, pàápàá jùlọ, pàápàá jùlọ tó bá jásí pé òun náà fún ara rẹ̀ náà bá ní ìmọ̀ nípa ọ̀nà eléyi tí a ń bèèrè fún. So fún, ẹ́ẹ́, ìbéèrè eleyi, so ìdáhùn ẹ̀ náà ni pé kíni ò, "A bèèrè ọ̀nà kan kò kí n ṣìnà." Kì í ṣe bí a pé ọ̀nà nìkan ni wọ́n ń gbà léèró níbi ọ̀rọ̀ yen, òun náà ni pé kíni ò anything, èyíkéyìí ǹkan elé tí a bá lè má ṣe láyé tí ó bá ti yé wa, òun náà ni pé kíni òun ká bèèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n bá mọ̀ jù wa lọ. Ká bèèrè pẹ̀lú, ẹ́ẹ́, ohun ìrẹlẹ, ká bèèrè pẹ̀lú kíni òun ìwà ọmọlúwàbí, ká bèèrè pẹ̀lú pé kíni òun a fẹ́ mọ̀ ni. Ká má jẹ ẹni tí ó bèèrè látara pé bí a pé ó fẹ́ ṣe yẹ̀yẹ́ àbí ó kan tí ẹ fẹ́ bèèrè lásán. Ká bèèrè pẹ̀lú pé kíni ò látara pé kíni ò a fẹ́ mọ̀ ni. So pẹ̀lú eléyi ǹkan o, so, a lè bá lè já sí pé kíni ò a padà mọ̀nà. "A bèèrè ọ̀nà kan kò kí n ṣìnà." Ẹni tó bá máa ń bèèrè yóò ṣe pé kíni òun yóò padà mọ̀ náà ni. So òun náà ni fún ìbéèrè éleyi, kò jẹ́ bó ṣe jẹ́.

Ọ̀sán náà ni àsìkò kan eléyii tí ó wà láàárín kínní, òwúrọ̀ àti ní alẹ́. So ọ̀sán lópọ̀lọ́pọ̀ ìgbà náà ló jásí pé inú àsìkò iṣẹ́, òun ni ọ̀sán máa ń bọ́ sí. Mo ń sọ eléèyì látara pé kí n ṣe, kí n ṣe àtúpalẹ̀ ọ̀sán gan gan fún'ra rẹ. Ìgbà wo ni ọ̀sán máa ń bọ́ sí? Kí dẹ̀ ló máa ń fà àti kí nǹkan tí ó dẹ̀ kí máa n fà? Eléyii tí màá padà máa sọ ní, màá padà máa sọ ní later on. Òun náà ní pé kí ni, ọ̀sán jẹ́ àsìkò kan eléyii tí ó wà láàárín òwúrọ̀ àti ní ìgbà alẹ́. A dẹ̀ tí mọ̀ pé kí ni ọ̀sán, ó jẹ́ àsìkò kan eléyii tí a yà sọ́tọ̀. Ó je àsìkò kan eléyìí tí a máa ń fi ń ṣe àwọn iṣẹ́ eléyìí tí yóò jásí pé kí ni, a padà fi rí owó tiwa náà ní ìdí rẹ̀. So kíwà ni ǹkan tí mo fẹ́ sọ náà ní pé kí ni o, àsìkò yìí ó je àsìkò kan eléyìí tí ó jásí pé kí ni o, a máa ń busy lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Iyẹn ní pé kí ni o, iṣẹ́ t'à ń ṣe kò ní fún wa láǹfààní láti è tí lè jásí pé kí ni o, ká ráyè jẹun. Yàtọ̀ sí àwọn ẹni tó jásí pé kí ni o wọn kìí má bá ń ṣiṣẹ́ àbí àwọn obìnrin eléyìí tí ó jásí pé ilé àbí àwọn ọmọ kéékèèké. Ẹ̀hẹn ìru àwọn èèyàn bá yen kọ̀ o. Ehẹn àwọn eleyii, àwọn eléyìí kọ̀ ọ̀. A yà wọ́n sọ́tọ̀, a yà wọ́n sọ́tọ̀ látara pé kí ni, kì í ṣe bóyá pé awọ́n yen, àwọn máa n wulẹ̀ ṣiṣẹ́ n ti wọn. Àmọ́ ẹni tó bá jẹ́ bí ọkùnrin, ìyẹn báálé ilé, ẹ̀hẹn irú àwọn èèyàn báyìí kó o. Àwọn máa ń ṣe pé kí ni o àwọn máa ń wà ní ẹnu iṣẹ́, wọ́n máa ń ṣiṣẹ́ kárakára. So àsìkò n'gbà míì kò máa lè pè fún wọn pé kí wọ́n ṣe pé kí ni o, kí wọ́n ní ààyè láti lè jásí pé kí ni o kí wọ́n jẹun. So eléyìí ni lára àwọn nǹkan tó lè fà kí ẹ̀yàn má lè jẹun ní ọ̀sán àbí kí ẹ̀yàn má tiè lẹ̀ ráyè jẹun ní ọ̀sán. Ẹ̀kéjì n'bè náà ní pé kí ni o, ká tiẹ̀ wá sọ pé mo bá fẹ́ jẹun ní ọ̀sán àbí kò yé bá yẹn? Ká sọ pé mo bá fẹ́ jẹun ní ọ̀sán látara pé ìgbàláàyè wà àbí mi tiè lẹ̀ mú mọ́ra mọ́ látara pé iṣẹ́ tí mò ń ṣe ó ti, ó ti jẹ́ kó rẹ́ mi. So mi ì wá ní òkun, mi ì ní agbára láti lè jásí pé kí ni o, kí n tẹ̀ síwájú. So tín bá tiè bá máa jẹun náà lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, òun náà ní pé kin kan mú gààrí àbí kí n jẹ oúnjẹ eléyìí tí ó bá ṣẹ́kù. Ìyen ni pé kí ni o oúnjẹ tí mo bá jẹ ní àárọ̀ ọjọ́ yẹn tó bá ṣẹ́kù, ẹ̀hẹn mo lè jẹ eléyìí tí ó bá kù kìń padà jẹ àbí kín jẹ àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú bóyá bí snacks or fast food, àpẹẹrẹ índómìe eléyìí nkó o ṣharp ṣharp yóò tètè jinná. Àpẹẹrẹ bóyá bí gálà àti bóyá bí mineral eléyìí nkó o ṣharp ṣharp yóò tètè jinná látara i pé kí ni o kìn má bá míss iṣẹ́ eléyìí tí mò ń ṣe kó má bá gba gbogbo àkókò mi pẹ̀lú iṣẹ́ eléyìí tí mò ń ṣe. So eléyìí nkò o ìdáhùn eléyìí ó ní ṣe pẹ̀lú kí ni o, Monday to Friday látara i pé kí ni Monday to Friday ni ó jẹ́ àwọn àsìkò eléyìí tí a yà sọ́tọ̀ fún iṣẹ́ ṣíṣe. Àmọ́ tó bá bọ́ sí bíi Saturday, Sunday, ẹ̀hẹn eléyìí ǹkó o kín ṣe bóyá pé a tún máa wà ní ẹnu iṣẹ́ mọ́, kì í ṣe pé bóyá pé mo tún máa wà ní ẹnu iṣẹ́. Òun náà ní pé kí ni o, kò ṣ'eléyìí tí mi lè jẹ́ nínú àwọn èyíkéyìí oúnjẹ tí mi ò lè jẹ́. Ìgbà míì gan wà tó jásí pé kí ni o, mo lè wà ní òde, ìyẹn t'a mọ̀ sí ówàǹbẹ̀ àbí party mo lè wà lóde. So oúnjẹ tán dẹ̀ máa ń sábà pín ní party náà ni bóyá bíí ìrẹsì. Ìgbà míì dèwà tí wọ́n lè pín kí ni wọ́n pé ọ̀, sẹ̀mó àwọn, àwọn oúnjẹ òkèlè báyen. Àmọ́ ẹ̀mí generally ná mi ò like kín máa jẹ òkèlè ní ìta gbangba. So ó le jé ìrẹsì náà ni mo máa jẹ. Ìyẹn ni àwọn òpin ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀. Iyẹn Saturdays and kí ni mo pè o and Sunday. So ìgbà míì náà dè wà tín bá dà wà n'lé mo lè tún mú gààrí yẹn látara pé kí ni, mo ti wà used sí pé kín máa mú gààrí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ní ọ̀sán. Àti pé ní ọ̀dọ̀ tíwa gán n'bí báyìí ó ṣòro, ó jẹ́ nǹkan tí kò wọ́pọ̀ pé kí èèyàn máa wá dáná ní irú ọ̀sán báyẹn. Bóyá lẹ́yìn pé bóyá bí ó bá jẹ́ ọjọ́ ọdún àbí ọjọ́ Sunday, ọjọ́ Sunday nìkan táwọn èyàn máa ń ṣe pé kí ni, tí wọ́n máa máa, tí wọ́n má, tí wọ́n máa ń wà n'lé, ẹ̀hẹn àwọn ọjọ́ báyìí náà ni ó lè jẹ́ kí èyàn jẹ oúnjẹ kan tó wà very special ní àwọn, àwọn ọjọ́ eléyìí tí mo ti sọ yẹn náà. So ìdáhùn náà ní pé kí ni o, kò fẹ́è ṣí oúnjẹ kan pàtó eléyìí tí mo máa ń jẹ ní ọ̀sán tín bá tiè bá máa jẹun náà. So gààrí múmu náà ni nǹkan tí ó fẹ́ ṣure jù àbí àwọn bisikíìtì àbí àwọn bóyá bíi fast food nǹkan kan báyen náà ni ó jẹ́ nǹkan tí mo máa ń jẹ nígbà tín bá wà ní ẹnu iṣẹ́. Àmọ́ tó bá jẹ pé òpin ọ̀sẹ̀ ni a bá wà ni, tóbá je pé òpin ọ̀sẹ̀ la bá wà ni, òun náà ní pé kí ni o bóyá bí ìrẹsì torí pé lọ́pọ̀lọ́pọ̀ ìgbà àwọn òpin ọ̀sẹ̀ yẹn wọ́n máa ń jẹ́ àwọn ọjọ́ eléyìí tí a yà sọ́tọ̀ fún bí òde lílọ̀. So ó lè jẹ ìrẹsì àbí kó jẹ àwọn òkèlè eléyìí tí wọ́n bá pín ní ibi òde náà. So kò jẹ́ bó ṣe jẹ́.

Irú kọ̀mpútà wo ni mò ń lò? So kọ̀mpútà ó lè jẹ́ ayárá bí àṣá, ó de lè jẹ́ àwọn ẹ̀rọ àgbéká eleyi tá ń lò. Látara pé àpejuwe náà ni wọ́n jẹ́ fún kọ̀mpútà, àpejuwe torí kò sí kan tí kọ̀mpútà le ṣe tí àwọn ẹ̀wọ̀, tí àwọn ẹ̀rọ àgbéká wa yẹn tí wọn náà ò le ṣe, tí àwọn náà ò le ṣe. Àwọn kan ti ẹ̀ wà mobile náà ni èèyàn lè gbé àwọn yẹn káàkiri. Àmọ́ kọ̀mpútà ń ti ẹ̀ ojú kan lóhùn máa ń wà. Páápàá jọ ààyè bí ta máa ń gbé só jẹ́ ibi, ibi tó jẹ́ pé a ti máa ń ní ìlò wọn. So kọ̀mpútà room, so ibi táwọn kọ̀mpútà máa ń sábà wà ni àbí ààyè kan pàtàkì, ààyè kan tó wà very special tí a bá kọ̀ ti ẹ̀ fi wọ́n sí nínú àwọn ibi táa máa ń ti ń lo wọn. Ó lè wà nínú ọ́fíìsì, ó lè lè wà nínú iná rùn, ìyẹn ni ilé, eleyi tí à ń gbé. So irú kọ̀mpútà wo ni mò ń lò? Lọ́wọ́lọ́wọ́ báyìí, so màá fẹ́ kí n dàrúkọ àwọn kọ̀mpútà eléyi tí mo ti lò sẹ́yìn, so màá wá sọ eléyi tí mò ń lò ni ọ̀wọ̀ lọ́wọ́ ọba. So kọ̀mpútà eléyi tí mo ti kọ́kọ́ lò, òun náà ni Fujitsu tí ó jẹ́ kọ̀mpútà ayé àtijọ́. Ó dẹ̀ jẹ́ kọ̀mpútà kan eleyi tí ó wúwo dáadáa. Ó dẹ̀ tu á jẹ́ kọ̀mpútà kan ilé tí bátìrì rẹ̀ kò ṣe tó. BỌ̀yá tóri ní pé bemi ti ṣe ra ni ṣá, àmọ́ ó, ó sì ṣe náà. At least ó ń ṣe ìkan the minimum required, the minimum requirement eléyi tó yẹ kí kọ̀mpútà lè ṣe, ó ń ṣe, ó dẹ̀ ń ṣe, ó dẹ̀ ń ṣe dáadáa. Tí charger rẹ̀ náà tí bá fẹ́ charge rẹ̀ kíyi ń ṣe nǹkan tó máa ń gbá mi lásìkò lọ títí ó máa ń tètè charge. BỌ̀yá tó nrí pé bátìrì rẹ̀ ò dáa ni o, àbí nǹkan àmọ́ the minimum requirement ilé tó wà fún kí ni o, tó wà fún kọ̀mpútà lílò. So ìyẹn Fujitsu yẹn tí mo ní mo kọ́kọ́ lò yẹn, ó máa ń ṣe, ó máa ń ṣe. Ó dẹ̀ jẹ́ nǹkan tí kò ṣe mí bá pé mò ń ní ìgbà ti ẹ lọ títí àmọ́ ó wúwo. Kì í ṣe nǹkan tó yẹ pé èèyàn lè, èèyàn lè máa, èèyàn lè máa fi ṣe ìyàngàn ní tí eyan bá wà ní àwùjọ. Àmọ́ basically ni pé kí ni o, ó lè ń ṣe nǹkan elé tó yẹ kí kọ̀mpútà, ká sọ pé kọ̀mpútà nìkan báyìí ó lè ṣe ó dẹ̀ máa ṣe dáadáa. Ó dẹ̀ tun ní ayé eléyi tó pọ̀ fún oríṣiríṣi nǹkan tí mo bá fẹ́ gbà náà ni. Ẹ̀kéjì náà ni pé kí ni o, lára àwọn kọ̀mpútà ilé tí mo ti lò náà ni kí ni o, òun náà la mọ̀ sí HP, HP. So kọ̀mpútà náà kò tẹ̀ já sí pé experience mi pẹ̀lú kọ̀mpútà náà kò ṣe nǹkan tó pẹ́ lọ títí. Ọ̀yá bí oṣù kan sóṣù méjì ni mo fi lo kọ̀mpútà yẹn síwájú kí ó tó dín pé ó develop fault. Látara pé kí ni o, ó kọ̀ra jábọ̀ ni o. Mo gbé sí ibi ìtàn mi báyìí, ó dé slide, ó dè, ó dè ló bá dẹ̀ dín pé ó bá yọ̀nun. Àmọ́ ṣíwájú kí ó tó dín pé kọ̀mpútà náà yọ̀rùn. Elé ńkọ́ o, òun jẹ́ upgrade fún Fujitsu yẹn tí mo ní mo lò yẹn. Látara pé a òun gangan la bá máa pè ní àṣá, ayárá bí àṣá. Fujitsu yẹn òun kọ̀ dàbí ayárá bí a, ayárá bí adìẹ. Òun ò yára lọ títí ń ti ẹ. Àmọ́ bi mo yé sọ tẹ́lẹ̀ náà ni pé kí ni o, iṣẹ́ elé tó yẹ kí kọ̀mpútà lè ṣe, ó máa ń ṣe ó dẹ̀ máa ń ṣe dáadáa. Àmọ́ HP tí mo ní mo lò yẹn, òun wà very portable. Kò dà, mo tún máa ń tẹ̀ lójú screen, ìyẹn ni pé kí ni o, ó ní screen touch. Ó dẹ̀, ó dẹ̀ yára púpọ̀. Bátìrì rẹ̀ ó dẹ̀ tun jẹ́ nǹkan tí ó, ó lágbára dáadáa. Kì í ṣe nǹkan tó kàn máa kú. Ó lè lo wákàtí mẹ́fà nígbà tí mo bá ń lò ìyẹn, ìyẹn HP yẹn. Ó dẹ̀ wà very, very, ó wà very, very mobile. Ó jẹ́ nǹkan tí mo lè gbé káàkiri, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dá sí pé èèyàn lè fi ṣe ìyànyàn, ìyàngàn. Ẹ̀hẹ́n. Ẹ̀kẹta nínú àwọn ẹ̀rọ ayárá bí àṣá elé tí mo lò náà ni, tí mo dẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ òun náà la mọ̀ sí kọ̀mpútà kan tí wọ́n ń pè ní Dell, D-E-L-L. A! Kọ̀mpútà yìí ó ṣe dáadáa o. Mo fẹ́ lè fi wé ẹ̀kẹjì ilé tí mo lò yẹn látara pé òun náà ó yára dáadáa, ó yára bí àṣá dáadáa. Ẹ̀kẹjì náà dẹ̀ ni pé ó ní ayé eléyi tó pọ̀. Àmọ́ òun ti ẹ, òun ò ní screen touch o, òun ò ní screen touch. Àmọ́ ó ń ṣiṣẹ́ dáadáa. Screen rẹ̀ ó jẹ́ nǹkan tó tóbi níwọ̀nba. Ó ṣe gbé káàkiri, ó ní ayé tó pọ̀. Bátìrì rẹ̀ náà kọ, ó jẹ́ nǹkan tí ó ṣe dáadáa. Àmọ́ tí bá ní kí n, kí n yẹ̀ ẹ́ wò láàárín Dell yẹn àti HP tí mo kọ́kọ́ lò yẹn, so mo máa fẹ́ mú HP, màá fẹ́ mú HP. Látara pé HP yẹn ó a ó ṣe dáadáa, ó ṣe dáadáa lọ́wọ́, ó ṣe dáadáa lọ́wọ́. Bátìrì rẹ̀ dẹ̀ tun ṣe dáadáa. Àmọ́ kò túnmọ̀ sí pé Dell yẹn ò ṣe o. Dell yẹn náà ń ṣe dáadáa, òun náà ń ṣe dáadáa. Mo dẹ̀ iṣẹ́ tó dẹ̀ máa ń ṣe fún mi ó jẹ́ hundred. Ẹ̀hẹn nǹkan tí mo, nǹkan tí mo lè gboyà fún ni. Bẹ́ẹ̀ ni, so kó jẹ́ bó ṣe jẹ́. Irú kọ̀mpútà eleyi tí mo ti lò tẹ́lẹ̀ òun náà ni kí ni o, Fujitsu, HP àti Dell.

Iranwọ àwọn ènìyàn, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, pàápàá jùlọ ní àwùjọ eléyìí ti a wà níbẹ̀. Látara pé àwọn ènìyàn kan wọ́n, wọ́n ń jìyà gan, ẹ̀, wọ́n ń jìyà gan, nǹkan ò bá ara wọn mu. Bí, bí ǹkan tó dẹ́fà nọ̀ ní pé kíni o, ǹkan gbówó sókè ní orílẹ̀ èdè tí wàá n bí bayìí, ǹkan ò ṣa ara jọ fún àwọn ènìyàn lọ́dọ̀ tí wàá n bí bayìí. Kódà ẹni tó bá ní gan, ooo, òun gan yóò máa manage ni, látara pé à í, ǹkan fẹ́ lọ́ tin ń rí, sọmọ ń rí, ó fẹ́ lọ́ ti ní ọ̀dọ̀ tí wàá bí bayìí. Àmọ́ síbẹ̀ síbẹ̀ náà kò wà ní pé kíni o nǹkan wá dájú fún àwọn ènìyàn, kò ní pé kíni o nǹkan wá ká lá, kò ní pé kíni o nǹkan máa wá la wọ́ fún àwọn ènìyàn. Iwọ́n, iwọ tó já sí pé kíni o, ìwọ̀nba náà ló bá ní, ìwọ̀nba náà lò ń rí. Fi ran àwọn ọmọ lakéjì ẹ lọ́wọ́ náà o, látara pé kíni o, Ọlọ́run gan tí ẹ lè wò pé a, lágbájá báyíi ǹkọ́ o, ooo, ó jẹ́ ǹkan tó lawọ́n. Ọlọ́run bá dé máa fi gbó ọ̀nà sókè. So mó kàn tó ẹ ní pé kíni ǹkan ya ni, kó fún ìdáhùn náà ní pé kíni o, bí èmi ti ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ìranlọ́wọ́ ni ó lè wá ní oríṣiríṣi ọ̀nà. Àbí kó ye bá yẹn, ìranlọ́wọ́ ó lè wá ní oríṣiríṣi ọ̀nà. Ẹ lò mi, ìranlọ́wọ́ tóhuń níidì kì í ṣe bí a ń pè owó. Lórí àwọn ènìyàn nísinsìnyí wọ́n ti ṣi ìranlọ́wọ́, wọ́n ti ṣi gbọ́ye. Ẹ lò mi nísinsìnyí tó bá gbọ́ ìranlọwó lè máa rò bí a ń pè, bí a bí owó rara. Ìranlọ́wọ́ nísinsìnyí kò túnmọ̀ sí bí a ń pè owó. Ẹ lò mi, ǹkan tó pọ̀ nídì ni bí a bí advice. Advice ni bí a fún bí ń pé kíni o, bí a ní ǹkan tó ń go through, o wá fẹ́ gba ìmọ̀ran lọ́wọ́ ènìyàn. So eléyìí ǹkọ o, ìran lọ́wọ́ tóun ń pè fún n kò, ó ṣe bí a ń pè kọ fún òun lówó. Ó kàn fẹ́ gbọ́ advice ẹnu yìí, bí a ń pè tó ní pé ẹ̀yin ní ìmọ̀ nípa ǹkan yẹn, àbí kó já sí pé kíni o, ẹ̀yin ti ní ìrírí nípa ìrú ǹkan tó ń pa sun yẹn. So tó bá dé já sí pé, ẹ́ń, ó dẹ́, tó dẹ́ nígbàgbo pé ìwọ̀n ǹkan o, o lè ṣe ìran lọ́wọ́ fún òun. Kí ló dé? Why not? Răn lọ́wọ́ náà o. Tó bá dà, kó má ba à dà sí pé kíni o, yóò padà díń pé yóò fail, àbí kó ye bá yẹn, àbí nǹkan yẹn yóò padà jà kulẹ̀. So irú ǹkan bá ǹkan o, kí ẹ̀yàn ran ẹni ẹ̀yàn, kí ẹ̀yàn ran lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ yẹn, pẹ̀lú, ẹ́, ìmọ̀ àti, ẹ́, ìrírí eléyìí tí ẹ̀yàn ní, kí ẹ̀yàn fi ran irú ènìyàn bẹ́ẹ̀ lọ́wọ́. Ìran lọ́wọ́ ẹlẹ́kejì, òun náà ni ǹkan tí gbogbo wa ti mọ̀ yẹn, owó bẹ́ẹ̀ ni. Ẹ lò mi, ẹ̀, ǹkan tó ń nídì ojú ń pè owó lọ látara pé kò ní ìná ni. Ó dẹ́ fẹ́ jẹun, ẹ́, ìyàwó wà nlẹ̀, ọmọ wà l nẹ́ẹ̀, ẹ́, tó já sí pé kíni wọn ẹn ti jẹun. So tó ń bá rí owó, so ká rán lọ́wọ́, ká rán lọ́wọ́. Ọlọ́run náà dé sí wa lójúkòkòrò pé kíni o, àwọn, àwọn aláìní tó wà láàrin wa ká máa rán wọn lọ́wọ́, bẹ́ẹ̀ ni ká máa rán wọn lọ́wọ́. So tó bá yá pé owó náà ni tí wọ́n bá dẹ́ni, ìwọ̀nba yẹn, wọ́n ò ní pé ó dìgbà tó bá tó pọ̀. Ìwọ̀nba kékeré tó bá ní yẹn fi ran ènìyàn lọ́wọ́, wà á rí b'ọ́lorun ṣe máa ṣàánú ìwọ̀ náà. Kékeré tó ní yẹn torí pé kò tíì pọ̀ lọ sísinyẹn, torí ẹ lò mi ǹkan tó máa ń ṣàkóbá fẹ́ lò mi ni pé kíni o, yóò máa rò pé ó dìgbà tó bá tó pọ̀ rara o. Má jẹ́ kó dìgbà tó bá tó pọ̀. Ìwọ̀nba kékeré tó ní yẹn fi ran àwọn ènìyàn lọ́wọ́, wà á dẹ́ri pé Ọlọ́run nkọ́ o yóò padà ṣe ǹkan, ẹ́, ǹkan ìyálẹ́nu fún wọ náà. Ẹ kẹta nínú àwọn ìran lọ́wọ́ eléyìí ti a lè gbà ṣe fún àwọn ènìyàn, òun náà ni pé kíni o, bí a bí oúnjẹ. Ẹ lò mi ni bí a gbẹ́ lòun, àbí ẹ lò mi ó lè jẹ́ pé bí a bí food supplier lòun, tó já sí pé kíni o, òun máa ń ní excess food ní ọ̀dọ̀ ti ẹ. Ìwọ̀nba, ìwọ̀nba eléyìí ti ó ní yẹn náà, ìwọ̀nba oúnjẹ eléyìí ti ó ní yẹn tó já sí pé kíni o, ó pọ̀ lọ̀dọ̀ ti ẹ, yọ, yọ fún àwọn ènìyàn nbẹ́ẹ̀ náà o, fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà. Ẹ lò mi, à, oúnjẹ ni tí ẹ o. Àwọn Yorùbá náà ò dé máa sọ pé kíni o, tí oúnjẹ tó bá ti lè kúrò ní ọ̀rọ̀ èèyàn, ì ṣe bù ṣe nìyẹn. Tí ẹ̀yàn bá ti ń rí oúnjẹ jẹ, ki ló tú kúrò, kò sí mọ́. So gbogbo a náà dè lá mọ̀ pé ìran lọ́wọ́ kan ò ká máa ń ran wa lọ́wọ́ ní àwùjọ wa, yóò jẹ́ kí crime rate kó, kó reduce. Iyẹn ni pé kíni o, bá àwọn ènìyàn ṣe ń ṣe ọṣẹ, ẹ́, látara pé bí a ń pè wọ́n rán àwọn ènìyàn wọ́n lọ. Bá bá tí máa ń ran wa lọ́wọ́, crime rate ǹkọ́ o yóò reduce. Ó lè jíjà ǹkọ́ o, òun náà kọ́ yóò jẹ́ ǹkan tí yóò, ẹ́, yóò wá reduce láwùjọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ǹkan tó máa ń fa àwọn ǹkan tí ò dá ní àwùjọ wa. So ìranlọ́wọ́ ó jẹ́ ǹkan pàtàkì, ǹkan gbóògì eléyìí ti ó lè já sí pé kíni o, kí, ẹ́, kí àwùjọ wa kí ó jẹ́ ǹkan tó mọ́ finifini. Kí àwùjọ wa kó jẹ́ ǹkan tí yóò dàgbà sókè. Kí àwùjọ wa kó jẹ́ ǹkan tó já sí pé kíni o, ìfẹ́ ǹkọ́ o yóò jẹ́ ǹkan tí yóò, yóò gbilẹ̀ ní àwùjọ wa. Eléyìí náà ni ìdáhùn pẹ̀lú ìbéèrè eléyìí.

Àjọ̀dún eléyìí tí mo nífẹ̀ sí jù, eléyìí tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún kan eléyìí tí a mọ̀ sí ọdún iléyá. Bẹ́ẹ̀ni, ọdún iléyá jẹ́ àjọ̀dún kan tó ṣe pàtàkì, tó ṣe kókó, tó de dasi pé ìkan tó làmílàkà ni. Ó jẹ́ ní àwùjọ àwọn ènìyàn àti àwọn àwùjọ Mùsùlùmí especially. So ó jẹ́ àjọ̀dún kan eléyìí tí mo nífẹ̀ sí jùlọ. Kìí wá ṣe oun nìkan ni àjọ̀dún eléyìí tí mo nífẹ̀ sí jù. Òun náà ni pé kíni àjọ̀dún kan eléyìí tí a mọ̀ sí ọdún ìtùnú àwe nígbà tí àwe bá parí, nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ parí àwe So ó jẹ́ àjọ̀dún eléyìí ta máa ń ṣe láti dàsí pé kíni a fi dúpẹ́ fún Ọlọ́run pé kíni ọba tó mú wa bẹ̀rẹ̀ àwe, òun náà ló ti ṣe pé kíni òun náà ló tún mú wa parí ọba tó mú wa bẹ̀rẹ̀ àwe, òun náà ló tún mú wa parí àwe ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀hen, so òun náà ni àjọ̀dún elékejì eléyìí tí mo nífẹ̀ sí dáadáa. Mo nífẹ̀ẹ́ sí dáadáa ni, ẹ̀hen, mi ò dẹ̀ máa kí ń fi ṣe eré. Lára àwọn àjọ̀dún eléyìí tí mo tún nífẹ̀ sí, òun náà ni àjọ̀dún tí ọlọ́ṣẹ̀ ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ eléyìí tó máa ń wáyé ní ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀. Àjọ̀dún eléyìí tó máa ń wáyé ní ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀, ó jẹ́ àjọ̀dún kan eléyìí tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Mi ò dẹ̀ máa kí ń fi ṣe eré. So ìyẹn ni pé kíni, weekly, ẹ́, weekly, ẹ́, weekly festival. Ẹ̀hen, weekly festival. Ìyẹn every Friday ni àjọ̀dún eléyìí máa ń wáyé. Every Friday ni àjọ̀dún eléyìí máa ń wáyé. So lára àwọn nǹkan tó dé fà tí mo fi nífẹ̀ sí pé kíni wọ́n jẹ́ àjọ̀dún kan eléyìí tó jásí pe kíni Ọlọ́run fúnra rẹ̀, òun náà ló pé kíni, òun náà ló ní pé ká máa ṣe wọ́n. Òjíṣẹ́ rẹ̀, òun náà ló sọ pé kíni kí a máa ṣe wọn. Kìíkan ṣín pé bọ́yà ènìyàn ló kọ̀ tie wọ́ nínú orí ara rẹ̀ tó wá gbékale pé kíni ká máa ṣe àwọn nǹkan báyẹn. Ọlọ́run fúnra rẹ̀. Ìdí pàtàkì dè wà níbi ṣíṣe irú àwọn àjọ̀dún báyẹn àbí kó yé bá yẹn. Good afternoon ma. Ìdí pàtàkì, yes ma. Now, ìdí pàtàkì dẹ wà ní àǹfààní eléyìí tó pọ̀ àti àwọn, ẹ́, àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa eléyìí tí a máa ṣe pé kíni tí a máa jẹ, tí a máa, tó máa jẹyọ látara wípé à ń ṣe irú àwọn àjọ̀dún bẹ́ yẹn. Ó jẹ́ nǹkan tó pọ̀. Fún bí àpẹẹrẹ nísinsìnyí, irú àjọ̀dún yẹn kọ́ yóò jẹ́ kí ìfẹ́ kó wà láàrin wa. Yóò jẹ́ kí ìfẹ́ kó wà láàrin wa. Ìfẹ́ so wá pọ̀, ẹ̀hen, kódà àwùjọ wa gan-an yóò dàgbà sókè látara wípé kíni o nígbà tí àwa taa jẹ́ Mùsùlùmí ta bá ríra wa, ta bá pọ̀ dáadáa, áale mọ̀ wípé à, Ọlọ́run fẹ́ nǹkan pàtàkì kan ni kówó jẹ́ ní àti ọ̀dọ̀ ọwọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn àjọ̀dún yìí tí ó máa ń fà ní àwùjọ wa. So kò jẹ́ nǹkan tí mo lè sọ lọ́wọ́ lọ́wọ́ báyìí.

Ìṣòro náà la mọ̀ sí encounter, òun náà la mọ̀ sí difficulties, òun náà la mọ̀ sí problems. Eléyi ti ó lè ṣẹlẹ̀ sí èèyàn kí èèyàn, eléyi tó lè ṣẹlẹ̀ ní àwùjọ wa, eléyi tó lè ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa. So ìṣòro ni kì í ṣe nǹkan tí èèyàn lè mú kúrò pátápátá, àmọ́ ó jẹ́ ǹkan tó jásí pé kíni a lè dínkù, a lè dínkù látara pé kíni ọ̀nà tí a bá gba ọ̀nà eléyi ti ó yẹ àti ọ̀nà tó tọ́. So eléyi nko, yió jẹ́ ǹkan tí ó, tí ó mú wa le jásí pé kíni kí a avoid ẹ̀ àbí kí a ti ẹ́, kí á dínkù. So òun náà ni pé kíni ká kọ́kọ́ lọ mọ̀ kó wà ní, ẹ́hẹ́, ẹ̀yìn, kó wà ní ẹ̀yìn ọwọ́ wa, kó wà ní inú ìròri wa pé kíni. Ìṣòro ni kì í ṣe òpin ìrìnàjò, àbí kíni mo sọ? Ìṣòro kì í ṣe òpin ìrìnàjò, kì í ṣe nǹkan tó jásí pé kíni òun. Ẹ̀hẹ̀n, èèyàn má, èèyàn wà ní rí rárá. Ìṣòro gan-an ni ó jẹ́ keeyan òun, ó máa ń gbé fún pé kí èèyàn ní ìmọ̀ àti ìrírí. Ó máa ń jẹ́ kí èèyàn lè, èèyàn lè dúró dáadáa látara pé kíni tí èèyàn bá jẹ́ ǹkan tó yẹ pé ó má, ó máa ń dojúkọ ìṣòro, yóò ní oríṣiríṣi ìmọ̀, yóò ní oríṣiríṣi ìrírí látara pé kíni ìṣòro fúnrara rẹ̀ ó jẹ́ ǹkan tó máa ń ko'yàn. Ìṣòro fúnra rẹ̀, ìṣòro níní àbí ìṣòro rírí, ẹ́hẹ̀n, ó jẹ́ ǹkan tó jásí pé kíni ó máa ń ko èèyàn ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́, eléti ó jásí pé kíni yóò padà máa jẹ́ ǹkan ìwúlò fún èèyàn. So òun náà wá ni pé kíni ní ibi iṣẹ́ wa tí èèyàn bá ní ìṣòro àbí tí èèyàn bá ń kojú ìṣòro, òun náà ni pé kíni kí èèyàn máa gbẹnu lọ́wọ́. Ìyẹn ni pé kíni kí èèyàn máa jẹ́ pé kí èèyàn fi ìmọ̀ ara tẹni nìkan, kí èèyàn máa fi ṣiṣẹ́. Tí èèyàn bá rí ìṣòro eléyi ti ó bá kọjá agbára èèyàn, àbí jẹ́ kí n tẹ̀lé ọ sọ pé tí èèyàn bá rí ìṣòro eléyi ti ó jásí pé kíni èèyàn lè dojúkọ fúnra rẹ̀, tó dẹ́ jásí pé kò ní la wàhálà kankan boyan ní ọ̀nà. Kí ló wà nbẹ̀? Kí èèyàn, kí èèyàn ṣe pé kíni wá ọ̀nà àbáyọ sí irú ìṣòro bẹ́ẹ̀ látara pé bíi yàá pé ìṣòro kan ni eléyi ti ó jásí pé kíni èèyàn ti máa n dojúkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So irú ìṣòro báyìí tó bá túpadà ṣẹ́rí yọ, ó túnmọ̀ sí pé kíni èèyàn fúnra ara èèyàn, èèyàn lè padà dí pé kíni èèyàn lè padà ṣé fúnra ara èèyàn. So eléyi ni ó lè jẹ́ níbi iṣẹ́ náà àbí ko yé bá yẹn ó dè le jẹ́ ní àwùjọ wá náà. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìṣòro òun náà ni ìṣòro eléyi ti ó kọjá èèyàn, ìṣòro eléyi ti ó jásí pé kíni ó kọjá agbára èèyàn, ìṣòro eléyi ti ó jásí pé kíni ó kọjá ìmọ̀ èèyàn, ìṣòro eléyi ti ó jásí pé kíni ó kọjá ìrírí wa. Tí iru ìṣòro báyìí tó bá padà dé'lẹ̀, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní iwájú náà ni pé kíni ìṣòro kì í ṣe nǹkan tí a lè avoid completely, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Kì í ṣe nǹkan tí a lè dodge, but a lè ṣe pé kíni a lè, a lè dínkù láwùjọ wa, a lè dínkù, a dè lè wá oríṣiríṣi ọ̀nà àbáyọ sí oríṣiríṣi ìṣòro eléyi ti ó bá ń padà díń pé kíni ó ń ṣẹ́ rí ọ. So òun náà ni pé kíni ìṣòro eléyi ti ó bá kọjá agbára wa, ìṣòro, ẹ́hẹ̀n, tó bá kọjá agbára, òun náà ni pé kíni ká to àwọn èèyàn lọ, ká má jẹ́ èèyàn tí ó gbẹ́nu lọ́wọ́, ká jẹ́ ẹni tí yóò béèrè nǹkan nígbà tí nǹkan ò bá yé yàn. Gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń sọ náà ni pé kíni abèrè ọ̀nà kan kò kí máa ń ṣìnà. Ẹni tó bá jásí pé ó máa ń la enú rẹ̀, ó máa ń la enú rẹ̀ láti lè jásí pé kó sọ̀rọ̀, irú èèyàn bẹ́ẹ̀ kọ́ ò ko ní ṣìnà. Pàápàá jùlọ, yóò máa ní ìmọ̀ àti òye àti oríṣiríṣi ìrírí látara pé kíni kò kí máa ń gbẹ́nu lọ́wọ́. So tí irú ìṣòro bẹ́ẹ̀ tó bá, tó bá ṣẹ́ rí ọ, ìyẹn ni pé kíni ìṣòro eléti ó jásí pé kíni ó bá kọjá ìmọ̀ èèyàn. So òun náà ni pé kíni ká jẹ́ eyaǹkan tí yóò tán àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ dáadáa nípa irú nǹkan báyìí. Ká ṣe ìwádìí lọ́dọ̀ wọn, ká, ká béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn, ká jẹ́ eyaǹkan tí ó jásí pé kíni yóò to wọn lọ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, pẹ̀lú, ẹ́hẹ̀n, ìwà ọmọlúwàbí láti jásí pé kíni kí wọ́n sọ ọ̀nà àbáyọ sí irú ìṣòro bẹ́ẹ̀ fún'yan. So pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ nkọ́ o, pẹ̀lú irú àwọn ìbéèrè yìí kọ́ o, a lè jẹ́'yan kan tí yóò padà ṣe pé kíni yóò borí irú ìṣòro bẹ́ẹ̀ ní ibi iṣẹ́. Pàápàá ní àwùjọ, pàápàá julọ tó bá ní ṣe pẹ̀lú ibi iṣẹ́, tó bá je pé ibi iṣẹ́ bá ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ ni, tí irú ìṣòro bẹ́ẹ̀ bá ti jẹ́ rí ọ, òun náà ni pé kíni ká lọ bá àwọn tí wọ́n jẹ́ bí ọ̀gáa wa, àwọn tí wọ́n jẹ́ bí ọ̀gá àbí tó lè jẹ́ bí akẹgbẹ́ wa náà tó jásí pé kíni òun ti pa, òun ti wulẹ̀ ní ìmọ̀, òun ti wulẹ̀ ní òye nípa irú nǹkan báyìí. So wọ́n á dẹ̀ ṣe pé kíni wọ́n á tọ́ yàn sọ̀nà, wọ́n á sọ ǹkan tó yẹ kí èèyàn ṣe láti lè jásí pé kíni kí èèyàn borí irú ìṣòro bẹ́ẹ̀ ní ibi iṣẹ́ àbí ní ìdí iṣẹ́ eléyi ti à ń ṣe kò jẹ́ bó ṣe jẹ́.

Jásín pé kí ni òun kò ṣe máa lò ní wọn àbí àwọn app tó já sí pé kí ni òun kò ṣe máa ní wọn. So wọ́n pé oríṣiríṣi, kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì, kò dà kí í ṣe mẹ́ta. Eleyi tí ó wà ní orí ẹ̀rọ àgbéká, eléyi tí ó wà ní orí ẹ̀rọ ayárabíàṣá. So kí i tí ẹ̀ kọ́kọ́ mú wọn wá, kí n dárúkọ wọn, then kín wá sọ àwọn oríṣiríṣi eléyi, àwọn oríṣiríṣi iṣẹ́ eléyi tí wọ́n ń ṣe àti àwọn ìdí tó fàá tí ó fun já sí pé kí ni òun kò ṣe máa ni ní wọn, kò ṣe máa lò ní wọn. Àkọ́kọ́ nínú àwọn app náà, òun náà la mọ̀ sí WhatsApp. So wọ́n tún ń pè é ní green, wọ́n tún ń pè é green látara pé kí ni òun, icon rẹ̀ ó wà greenish in nature. So òun náà ni WhatsApp. WhatsApp ni ó jẹ́ app àkọ́kọ́ eléyi tí mo máa ń kọ́kọ́ ní nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ní ẹ̀rọ ayára, ẹ̀rọ àgbéká, ìyẹn phone. Nígbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ra phone àbí nígbà tí mo bá ṣe ayípadà phone mi, òun náà ni number one app eléyi tí ó máa ń kọ́kọ́ wà ní orí phone mi. Látara ipé kíni yóò jẹ́ kí n ní connection pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn ẹbí, pẹ̀lú àwọn ará. Ó dẹ̀ jẹ́ nkan tí ó rọrùn púpọ̀ láti lò. Kò dà kó bùkátá sí bí kẹ́yọ́n ní ìmọ̀ lọ títí, ìyẹn bóyá bí kẹ́yọ́n ní ìmọ̀ ìwé lọ títí. Toripé kí ni gbogbo rẹ̀ ń kọ́ o. Wọ́n ń ṣe é ní ọ̀nà tó já sí pé kí ni o. Àti ẹni tó ní ìmọ̀ nípa ìwé àti ẹni tó ní ìmọ̀ nípa ìwé, wọ́n le lo irú app yẹn. So nínú WhatsApp náà dẹ̀re, a tún le download àwọn ǹkan pẹpẹ́pẹ, àbí kó ye báyẹn. Àwọn ǹkan tó já sí pé pẹpẹ́pẹ ni wọ́n. Ko, òun náà ni. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn app eléyi tí mo máa ń lò, òun náà ni kí ni o, Telegram.

Rárá, rárá, rárá, rárá. Mi ò ní ìkórìíra sí oúnjẹ kan pàtó látara pé kí ni o, ẹ, èmi kọ́ ni mo ṣẹ̀dá oúnjẹ náà àbí kó ye bá yẹn. Èmi kọ́ ni mo mú jáde kúrò nínú ilẹ̀. Èmi dẹ̀ kọ́ ni mo gbin. Èmi dẹ̀ kọ́ ni originator irú oúnjẹ bẹ́ẹ̀. Nkan tó fàá tí mò fi lè kórìíra oúnjẹ nìyẹn látara nipé kí ni o, one man's food is another man's poison. Èmi, mo lè má lè jẹ́, kò túnmọ̀ sí pé kí n kórìíra rẹ̀ àbí kó ye, bò tiẹ̀já sí pé ó ń bẹ nínú àwọn oúnjẹ náà tó já sí pé mi ò mọ jẹ wọ́n. Kò, kì í ṣe oúnjẹ ilẹ̀ tiwa ní ìbibà yìí. Fún bí àpẹẹrẹ salad, mi ò like kí n màá jẹ salad. Àmọ́ kò túnmọ̀ sí pé mo kórìíra rẹ̀. Kò túnmọ̀ sí pé mo kórìíra e. Ìyẹn ni a mọ̀ sí hate. Rárá, èmi ò, kó si oúnjẹ kan pàtó tí mò ní ìkórìíra sí. Àmọ́ àwọn oúnjẹ kan wà tó já sí pé kí ni o, mi ò mọ̀ wọ́n jẹ tó já sí pé mi ò like jíjẹ rẹ̀. So eléyìí n ko o, kò túnmọ̀ sí pé kí ni o, mo kórìíra irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Ẹ̀hẹn. Lára àwọn oúnjẹ eléyìí tí mo, tí mi ò nífẹ̀ẹ́ sí jíjẹ rẹ̀, òun náà ni kí ni o, àpẹẹrẹ, salad. Ẹ̀hẹn. Látara pé oríṣìíríṣìí àwọn èso tó wà níbẹ̀, àti bó tiẹ̀ ṣe máa ń rí ní, ẹ, ẹnu, bó ṣe máa ń ri lẹ́nu mi. So kò jẹ́ kí n nífẹ̀ẹ́ sí jíjẹ rẹ̀. Àmọ́ mi ò ṣe pé kí ni o, mi ì kórìíra rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn oúnjẹ eléyìí tí mi ò fẹ́ nífẹ̀ẹ́ sí jù, òun náà ni àwọn bí pizza. Ẹ̀hẹn, eléyìí n ko ò, kì í ṣe oúnjẹ ilẹ̀ wa. So jíjẹ rẹ̀ ó jẹ́ bákan bákan fún mi. So ẹlẹ́ẹ̀kẹta náà tó jẹ́ bí generally kí'kan tí ẹ kó kí ṣe àkójọpọ̀ fún gbogbo rẹ̀, òun náà ni pé kí ni o, àwọn oúnjẹ eléyìí tó bá ti, ti yàtọ̀ sí oúnjẹ ilẹ̀ wa. Oúnjẹ eléyìí tó ba je pé kí, kì í ṣe ilẹ̀ wa gangan ni wọ́n ti ṣẹ̀dá rẹ̀. Ẹ̀hẹn, iru àwọn oúnjẹ báyìí nǹkan ò, mi kì í máa mọ̀ wọ́n jẹ, kò kí ń máa ń lọ lẹ́nu mi. Ẹ̀hẹn, látara pé kí ni o, àwọn oríṣìíríṣìí nkan tí wọ́n máa ń kojọpọ̀ sínú rẹ̀ kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan tó bá sábà wà ní ilẹ̀ tiwa nbìbàyìí látara ìdí eléyìí nǹkan ò. So irú oúnjẹ bẹ́ẹ̀ nko ò, mi kì í máa nífẹ̀ẹ́ sí jíjẹ rẹ̀. Àti pé tí bá padà di pé mo jẹ wọ́n forcefully, tí bá di pé mo padà di pé okay o, màá ṣàjẹ́ náà ni, yóò padà di pé kí ni o, yóò gbòdì lára mi. Ó lè fàá kí, kí màá jára jẹ. Ó lè fàá kí màá, kí màá lọ sí ẹ, ilé ìgbọ̀nsẹ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú látara pé kí ni o, kì í ṣe oúnjẹ kan tí ó bá ara mu. Kì í ṣe oúnjẹ kan tó já sí pé kí ni o, ó ṣe déédéé pẹ̀lú àwọn àgọ́ ara mi. Eléyìí náà ló fàá tó já sí pé kí ni o, mi kì í máa fẹ́ jẹ wọ́n. Mi kì í máa fẹ́ jẹ wọ́n. Mi ò dẹ̀ ní ìfẹ́ sí kí màá jẹ wọ́n náà pẹ̀lú. So nkàn tí ó fàá náà ni yen. Kìí wá ṣe boya pé mo kórìíra wọ́n. Rárá, mi ò kórìíra wọ́n. Mi ò kórìíra. Gẹ́gẹ́ bí mò ní ṣe fẹ́ jẹ́ kí oúnjẹ eléyìí tí mo nífẹ̀ẹ́ sí káwọn èèyàn wá ṣe pé kí ni o, kí wọ́n kórìíra rẹ̀. Rárá, èmi ò ní ṣe kórìíra kankan fún oúnjẹ kan. Mi ò jẹ̀ ní ìfẹ́ kí àwọn èèyàn náà ní ìdàkejì kí wọ́n kórìíra oúnjẹ eléyìí tí èmi náà nífẹ̀ẹ́ sí láti máa jẹ dáadáa. So kò jẹ́ bó ṣe jẹ́ pẹ̀lú àwọn oúnjẹ eléyìí tí mi ni nífẹ̀ẹ́ sí. Àbí ká ṣọ pé ìkórìíra, bó ti ẹ̀ já sí pé mi ò ní ń lo, ẹ, ìkórìíra nínú ìbéèrè àbí nínú ìdáhùn sí irú ìbéèrè eleyi bàyìí. So màá kọ sọ pé kí ni o, mi nífẹ̀ẹ́ sí jíjẹ wọ́n. Ẹ̀hẹn, kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ ojú mi jẹ́ ǹkan tí ó dára? Ìyẹn ni pé ṣe ó máa ń ṣiṣẹ́ elé to yẹ kó ṣe. So ìdáhùn náà ni pe kí ni òun. Bẹ́ẹ̀ ni ojú mi jẹ́ ǹkan tí ó dára. Ó dà kó bukata sí i pé kí ni kí n wọ ìgò sojú. Bóyá eléyi ti àwọn, ẹ́, dókítà tí wọ́n bá prescribe fún èèyàn pé kí èèyàn máa lò láti ara àìsàn eléyi to bá ń ba ojú èèyàn tí yóò máa kọ́ dí nà pé kí ojú náà kí ó lè ṣiṣẹ́ dáadáa ní fún ara rà. Lára ìjà sí i pé yóò bukata sí i kí ni òun, yóò bukata fún ìgò wíwọ̀. Ti o mo jẹ́ ǹkan tó dá sí mi kí ni òun ojú mi jẹ́ ǹkan tí ó dára dáadáa. Láti ara ń pè mí gangan fún ara mi ń kó o. Mo máa ń ṣe ìtọ́jú eléto pé àti eléto yẹ sí ojú. Mí kì í máa ń fi ojú mi ṣeré. Àwọn ǹkan eléto le mú ìjàmbá wá fún ojú. Mí èyí kì í máa ń súnmọ́ irú àwọn ǹkan báyẹn. Fún bí àpẹẹrẹ àwọn sharp objects, ẹ́hẹn, àwọn sharp objects mí kì í máa ń, mí kì í máa ń fi ṣeré. Mo mọ̀ pé ó lè jẹ́ ǹkan, ẹ́, ǹkan ìjàmbá sí ojú mi. Àwọn ǹkan tó dẹ̀ ní ṣe pẹ̀lú bóyá bí direct contact, ìyẹn direct, ẹ́, kí ni mo lè sọ náà. Kí èèyàn máa wùn directly. Ó jẹ́ ǹkan tí ó já sí pé kí ni òun. Mo máa ń kọ́ dí nà eléto, eléti mí kì máa ń ṣe. Láti ara ń kí mo mọ̀ pé kí ni òun yóò jẹ́ àkóbá, ẹ́, ìríràn mi, yóò já akóba fún ìríràn mi. Àti àwọn oúnjẹ elé i na tó já sí pé kí ni òun. Àwọn oúnjẹ tó já sí pé tí mo bá jẹ wọ́n gan yóò pa kí àìlera kí ó dé bá ojú mi. Àwọn ǹkan eléti yóò jẹ́ kí ojú mi kí ó ṣà àbí bóyè báyẹn. Good afternoon ma. Àwọn ǹkan eléti ó fà. Àwọn ǹkan eléti ó já sí pé tí mo bá jẹ wọ́n fún bí àpẹẹrẹ nìsìnyìí àlùbọ́sà nǹkan o. Àlùbọ́sà jẹ́ ǹkan tí ó máa ń fà kí ojú èèyàn kí ó, kí ó túbọ̀ máa ṣiṣẹ́ dára. So àtàwọn ǹkan imí ìná eléti yóò jẹ́ kí ojú èèyàn kí ó máa ṣiṣẹ́ dáradára tí yóò kọ dí nà pé kí ojú èèyàn wá ní àwọn àléébù. Ẹ̀hẹn, ǹkan, ǹkan báyẹn. So òun náà ni àwọn ǹkan eléti mo máa ń sábà jẹ. Àwọn ǹkan tí mo máa ń sábà lò níyẹn. So mí ò dẹ̀ kí ń máa, mí o kì í máa ń sábà lo, ẹ́, àwọn ǹkan bíi ní alẹ́ nìsìnyí fún bí àpẹẹrẹ nìsìnyí ní alẹ́ nígbà tí gbogbo nkan bá ṣókòkò, ẹ́hẹn, kí wá máa wá try láti máa lo ojú mi forcefully. Eléèkan yóò jẹ́ ǹkan tí yóò ṣe àkóbá fún ìríràn mi. So wọ́n àbá ẹ̀ ǹkan mo jẹ́ eyaǹkan tó máa ń jína sí. Ẹ̀hẹn, tàbí kí máa wo ǹkan bí àwọn fóònù nìsìnyí tó bá di ní ọwọ́ alẹ́ báyẹn. So ojú máa ń gbẹ púpọ̀. Láti ara ń ṣe kí ni òun kò fẹ́ ẹ̀ sí ìmọ́lẹ̀ mọ́. Gbogbo àná jẹ́ làá mọ̀ pé kí ni òun. Ìmọ́lẹ̀ gangan ló máa ń fún ojú ní agbára láti lè ríran. Àmọ́ tó bá di ní alẹ́ ǹkan o, àbí ní àwọn ọwọ́ alẹ́ ǹkan o. So tí ìmọ́lẹ̀ bá ti, well done sir, tí ìmọ́lẹ̀ bá ti parẹ́ báyẹn. So tí a bá di pé a fẹ́ máa lo ojú wa forcefully báyẹn yóò ṣe àkóbá fún, ẹ́, ìlera ojú wa. Ìyẹn ni pé kí ni òun yóò jẹ́ kí àìlera kó máa dé bá àwọn ẹ̀yà ojú wa díẹ̀ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So elé jẹ́ ǹkan tí mo lè sọ lá pẹ́ pẹ̀lú nípa bí, ẹ́, ìlera ojú mi bí ó ṣe wà ní ọwọ́lọ́wọ́ àti àwọn ǹkan eléti mo máa ń ṣe láti bá lè kọ́ dí nà wí pé kí ojú mi kó wá máa wá máa ṣe bàìbàì àti àwọn ǹkan eléti mo máa ń ṣe eléti ó fà kí ojú mi ǹkan kó jẹ́ ǹkan tí yóò máa ṣiṣẹ́ dáradára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ǹkan tí mo ní mọ̀ pẹ̀lú.